Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ o. Ojoojúmọ́ ni máa ń ṣe data, data gig mẹ́ta ojoojúmọ́. Ó de máa ń tàn kíle tó ṣú. Ta bá ní ká ro gbogbo e papọ̀. Data tí mo máa ń lò lọ́sọọ̀sẹ̀, ó máa tó one fifty gig lọ́sọọ̀sẹ̀

Iṣẹ́ aládàsílẹ̀ tèmi ni mò ń ṣe. Mi ò ń kọ ìròyìn fún ibi iṣẹ́ kankan. Torí èmi ni mo ní iṣẹ́ mi. Iṣẹ́ mi ò dẹ̀ nílò láti kọ ìròyìn. Mi ò kọ ìròyìn kankan fún iṣẹ́.

À, ìpàdé orí fóònù ó da gan, ó da. Torí pé oníkálukú ló mọ nǹkan tó ń ṣe, oníkálukú ló ní nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Oníkálukú ló ń wá owó, ń wá owó to n sáré sóko, sáré sókè, sáré sódò. Ta bá ní ká máa pàdé láìsí fóònù, ó máa wà, ó máa, ó máa mú ìnira wá.

Maa n kọ sílẹ̀ ni, maa n kọlẹ̀ torí tí n bá kọlẹ̀ èmi jẹ́ ẹnìkan tí ẹ kí n máa lè de gbàgbé nnkan. Tí n bá n kọlẹ̀, ó máa ń le fún mi láti rántí. Torí ẹ ni pé gbogbo nnkan, àwọn ọ̀rọ̀ yẹn mi máa ń kọ sílẹ̀ ni. Torí tí n bá kọlẹ̀, wàhálà dé ni ẹ. Máa kọlẹ̀, èmi dà máa mọ ibi tí máa tọ́jú gbogbo ẹ sí, ibi tí ojú ẹni kankan ò tó, àfi èmi nìkan.

Ah, mi ò kí ń jẹ́ kí foonu mi gbóná àmọ́ tí ba tẹ́ jù kò ṣọ́gbọ́n tí kò ní fi gbóná. Níyín kíni inú iná, ohun náà nílò ìsinmi gẹ́gẹ́ bí àwa fúnra wa, ẹran ara wa ta nílò ìsinmi, ohun náà nílò ìsinmi. So tí máa tẹ́ jù, ó máa ń gbóná lóòrèkóòrè.

Á, o ti pẹ́ tí mo ti lọ sí ibi orin o, o ti pẹ́. Mo ti ṣe tó ọdún méjì sẹ́yìn mo ti lọ síbi orin. Torí àkókò, àkókò tí ò sí náà ni. Àkókò tó wà báyìí nísín yí owó la fi ń wá, owó la fi ń wá, kó sáayè gbogbo iyẹn báyìí.

Ọkùnrin ni mí, ní ìlú wa, a kì n lu etí wá ní ìlú wa o. Ọkùnrin tó bá lu etí ẹ, ọ́ ni bó ṣe jẹ́. Àwọn ẹbí mi ti kẹ́rẹ́, won ò ní gbà kí n lu etí mi. Óju omọ̀ ọmọ burúkú naa fi máa wò mí. Nítorí bẹ́ẹ̀, mi ò lo etí mi o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ọbẹ̀ ata tata dùnn tí iyo de dùn daada pẹ̀lú ẹran adìyẹ kò pọ̀. Oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn. Mo de máa n seè lóorè kóòrè.

Kò sí ẹni tí ò kí ń gba àpọ̀n ẹ̀yìn. Nílé ayé ta wà yìí, ẹnìkan sá máa gbá àpọ̀n èyìn sá ni. Adáyébá ni. Tí àwa ọlọ́pàá dé filé ayé lẹ̀, àwọn tó máa, tó máa tún wà náà, àwọn náà á tún ṣe bẹ́ẹ̀. Ẹ̀níkan sá lọ máa gbá àpọ̀n ẹ̀yìn.

Àmi ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa. Mo ti lọ sí Dubai rí, mo ti lọ sí Romania rí, mo ti lọ sí Turkey rí. Ìlú mẹ́ta tí mo ti lọ rí nìyẹn tó jẹ́ ìlú mìíràn àtọ̀sí ìlú mi.

Bẹ́ẹ̀ni, màá ṣe ìwádìí mọ̀ dáadáa nítorí pé ìkà nimu kòje a gbóòórùn ase bí. Nítoríbẹ̀ẹ́ mo láti mọ ẹni tí mò ń bá ṣiṣẹ́ dẹ́ denudenu kì í mọ dáada.

Mumini ni mí, Mùsùlùmí ni mí. Tí n bá fẹ́ tọrọ àforíjì n ṣe àlùwàlá mi, tí n bá dẹ̀ ṣe àlùwàlá mi tán má bọ́ sórí ẹní mi má sọ fún ọlọ́run pé mo ti ṣẹ̀ o bí mo ṣe mọ̀ ń ṣe nìyẹn oni káluki ló mọ bó ṣe ń tọrọ fún áforíjì lọ́nà ti ẹ.

Ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì ni mo fẹ́ràn jù nígbà èwe torí ó rorun fún mi láti kọ́ nígbà yẹn. Òun ló jẹ́ èdè tí ó rorun fún mi láti kọ́ ju àwọn ẹ̀kọ́ èyi tò kù. Àwọn tókù máa ń bá ìnira dé.

Mi máa ń gerun mi, mo dẹ̀ máa ń fi ẹ̀ṣọ́ sí i. Mo máa ń gerun mi, ó máa lọlẹ̀ dáadáa, mo dẹ̀ máa ń fẹ ẹ̀ṣọ́ sí i, máa ṣé, ó máa da, ó máa dùn wò lójú. Nítorí pé ọkùnrin ni mí, àṣà mi ò dẹ̀ gbà kí n máa dínrun, tí ó bá sì di.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó àmọ́ mi ò mọ̀ jó. Ó máa ń ká mérà pé mi ò mọ̀ jó àmọ́ mo fẹ́ràn kí ma wá àwọn tó ń jó. Mi máà ń, mi má ń gbìyànjú ẹ̀lẹ́ kankan pé kí mi ná jó àmọ́ ó máa, ó jẹ́, ó jẹ́ nǹkan tí ó le rí láti fún mi láti ṣe, àmọ́ mi fẹ́ràn jíjó.

Ibi iṣẹ́ mi kò jìnà rárá sí ilé mi. Ẹsẹ̀ ni mo máa ń fi rìn láti ibi iṣẹ́ mi dé ilé mi. Ẹsẹ̀ rinrín, kò kí n tó ìṣẹ́jú márùn-ún tí mo máa rìn láti ilé mi sí ibi mo ti ń ṣiṣẹ́. Ìṣẹ́jú márùn-ún péré ni, kò jìnà rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu. Ó dẹ̀ dà fún ara. Òníkálùkù ló ní ìgbàgbọ́ tí ẹ̀ emi gbàgbọ́ pé ó dà fún ara. Tí ọ máa mú à mọ́, a mú ju ni kò dà. Tí eeyan bá mú ju, ìyen ni gangan ni kò dà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán, kí n máa ya àwòrán, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Àmọ́ fóònù tí mò ń lò, camera rẹ̀ ò dàbí tẹ́lẹ̀. So ó ti reduce bí mo ṣe máa ń ya àwòrán. Àmọ́ mo fẹ́ràn yíya àwòrán gidigidi gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee fún ìbísé. Gẹ́gẹ́ bí mo tí ṣọ tẹ́lẹ̀, iṣẹ́ mi, iṣẹ́ aládàni-dàni. Èmi fúnra mi ni mo dá iṣẹ́ mi sílẹ̀. Ó sì kéré o, but mo mọ̀ pé ó ṣì máa gbòòrò. Mo dẹ̀ màá ń ṣiṣẹ́ mọ́ jú ni, tí bá ti wà níta, tó tútù bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa ń mu coffee, mo sì máa ń mu tíì.

Mi ò kí ń tọ́jú èkọ̀nà mi, mi máa ń gé èkọ̀nà mi ni. Mi ò kífè ékọ̀nà mi lẹ́kòó gùn mi ò fẹ́ràn rẹ̀ torí pé ìdọ̀tí máa ń ṣá sí i lábẹ́. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe kò gba pé kí eyan máa dá èkọ̀nà sí, iṣẹ́ oúnjẹ ni mò ń ṣe. Ọ̀un tí ó bá de n ta oúnjẹ kò gbọdọ̀ máa dá èkọ̀nà sí torí ìdẹ̀ti.

Tí bá dúró dè nǹkan, mo máa, mo lè máa kọrin or kín kan sùn torí pé ìbẹ̀ lọkan mi máa wà, ọkàn mi ò ní kúrò níbẹ̀. Ọkàn mi máa kan máa wà nbẹ̀ ni léra léra léra léra. So màá wá ǹkan kan tojẹ pé o máa mú ọkàn mi kúrò nbẹ̀ títí tí nǹkan náà máa fi dé.

Mo fẹ́ran àtẹ̀gùn, mo fẹ́ran àtẹ̀gùn nítorí pé èmi jẹ́ ẹnikan tó jẹ pé mo máa n láagun gan-an ni. Ǹkan kékeré báyìí máa ti láagun gan, kékeré beyen máa ti laágun. Àmọ́ tí n bá wá nibi tí àtẹ̀gùn rà wá, mi i kì í fi bẹ́ẹ̀ láagun. Èmi ti tẹ́tí bí tí màá wá níbi tí àtẹ̀gùn báa wà.

Mi máa ń ra oúnjẹ nù opọ̀pọ̀ná náà lórí kórí torí owó rẹ̀ máa ń wá lẹ̀ sí i tí ọ bá ra ní ọ̀pọ̀pọ̀ná náà ju tí o bá ra ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ torí ó máa ń ní.

Mi máa, ǹkan méjì tí máa ń wò kín tó yan alábàáṣiṣẹ́pọ̀ ni, mo máa ń wo bó ṣe máa ń ṣiṣẹ́ kárakára sí, mo dẹ̀ máa ń wo bó ṣe máa ń sọ òótọ́ sí. Ǹkan méjì tí mo máa ń wò niyen, ǹkan méjì tó ń jẹ mí lógun niyen, bo bá se ń ṣiṣẹ́ sí àti bo bá ṣe jẹ́ olóòótọ́ sí.

Ah! Tábìlì iṣẹ́ mi, o ṣé, o jẹ́ ǹkan tó wà tó, tó, tó wà stressful nítorí màá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ láago méje lálẹ́, ó ti di aago mẹ́fà àárọ̀ ki n tó ṣíwọ́ níṣẹ́.

Ilé-ìṣẹ̀mbáyé jẹ́ nǹkan tí ó padandan fún àwọn kan bí i mi. Mo sì fẹ́ràn láti máa lọ síbẹ̀ torí ó máa ń mú ọkàn yàn ba lẹ̀. Oníkálukú ló mọ nǹkan tí ó máa ń mú ọkàn wọn bá lẹ̀, àmọ́ fún èmi o, èmi fẹ́ràn láti máa lọ.

Mi ò tí ì ní aya, mi dẹ̀ tí ní ọmọ. Ẹbí tí mo ní tó sún mọ́ mi jù náà ni màámi. Mo dẹ̀ máa ń gbìyànjú láti bá wọn lo ìgbà díẹ̀ tí màá le bá wọn lo, pàpọ̀. Nípa àwọn náà ni iṣẹ́ táwọn náà ń ṣe, iná ni iṣẹ́ tí emi náà ń ṣe. So, nípa kẹrẹ́ tó bá wà, màá fi dá ṣeré sọ̀rọ̀

Mi ò kí ń lo ìdáàbòbò òun torí mi ò fi bẹ́ẹ̀ jáde ní ọ̀sán. Eni to ba jáde lọ̀sán lọ máa ń lò. Gbogbo ijáde mi ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ni. Òrun ò dẹ̀ kí ń jáde púpọ̀ nígbà yẹn. Mi ò kí ń lò.

Ó rọrùn, ó rọrùn, kò se ǹkan tó le fún mi láti dari awon eniyan ji, kò se ǹkan tó le fún mi rárá. Ǹkan tó rọrùn fún mi láti ṣe ni, ǹkan tí ń de máa ń ṣe dáadáa dáadáa lóore kóóre ni, torí pé ó jẹ́ ǹkan tí o je pé ó, padà ndàn láti ṣe.

Ibi iṣẹ́ mi, tó bá pè mí, bí àwọn tó bá fẹ́ ra oúnjẹ, wọ́n má ti pe mí, "Ẹ̀lọ́" ni máa ń fi ń dáhùn, "Ẹ̀lọ́ ó ẹ̀kabọ̀sí ilé iṣẹ́ A&A Groceries, Báwó lase lè ràn yín lọ́wọ́", wọ́n á dẹ̀ sọ nǹkan táwọn wá fẹ́, màá dẹ̀ sọ fún wọn ní iye, iye tí o jẹ, tó bá tẹ́wọn lọ́rùn, wọ́n á ní ká ṣe, tóó bá tẹ́wọn lọ́rùn, wọ́n á ní ká máá ṣe.

Mo máa ń fi tùràrí lẹ́kankan, lẹ́kankan. Mo máa ń fi tùràrí tóri tùràrí ní òórùn tó dùn gbọ́. Tùràrí dẹ̀ tu dá fún àdúrà tí a bẹ́ ṣe àdúrà, é máa lo tùràrí. Àwọn bàbá wa ní pé tùràrí o máa ń jẹ́ kí àwọn ẹ̀mí tó da, o máa ń fa wá sí ọ̀dọ̀ èyán.

Àkàrà àti ẹ̀kọ ni mo fẹ́ràn jù. Tí àkàrà yẹn bá gbóná, tí ẹ̀kọ bá tutù, wọn á bá ara wọn yìí nínú ẹnu, ó sì máa ń da. Bọ̀ àmọ́ tí àkàrà ò bá gbóná kò ní lọ lẹ́nu.

Mo mọ̀ ọ́n tú àwọn nǹkan ṣe, àmọ́ ko ṣe gbogbo nǹkan ni ọlẹ́ tú ṣẹ. Èyí tí mo mọ̀ ọ́n ti tú ṣẹ, mo máa tú ṣẹ, àmọ́ ihn tí ǹ bá mọ̀ ọ́n tú ṣẹ, mo lè lọ sí online kí n wo, kí n wo fídíò bí wọ́n ṣe lè ṣe é, àmọ́ tí bá rí pé ó ju agbára mi lọ, n ó sì gbé lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa wọ ohun ọ̀ṣọ́, àmọ́ kò ṣe ńlá ńlá. Ǹkan tánṣó tánṣó gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí aṣàlú wa náà gbogbo àwọn nǹkan báyìí kò sí fọ́kùnrin, obìnrin náà ló gé. Àmọ́ l'ẹ́ẹ̀kan kan náà, oye k'okùnrin na ka máa ṣe ó gé.

Mi ò lọ́kọ̀, àmọ́ mo ní ọkọ̀ tí màá fi ń ṣiṣẹ́, ọkọ bàámi sì ni. Màá rẹ́ ẹ po sí lóòrèkóòrè, ó wà á ní láti ṣe pẹ̀lú ibi tí mò ń lọ bó ṣe jìnnà sí. Bá dẹ ibi tó jìnnà gan ní epo ti máa ra sì máa pọ̀.

Máa wo ago ọwọ́ ó dé rẹwà gan. Nítorí ago ọwọ́ ó jẹ́ ó wà fún ẹ̀ṣọ́ ó dẹ̀ tún wà fún a ti máa wo àsìkò. Nkan méjì yẹn dẹ wà ó ṣe pàtàkì.

Oṣù kẹwàá nínú ọdún ni mo fẹ́ràn jù nítorí pé oṣù náà ni wọ́n bí mi, oṣù náà dẹ ni mo máa ń ṣe ọjọ́ ìbí mi, òhun ní mo si fẹ́ràn jù nínú gbogbo oṣù.

Mi máa ń gbìyànjú láti sùn ní ọ̀sán. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe. Alẹ̀ mọ́ ju, ni mo máa ńi mo maa n ṣiṣẹ́ ju, àmọ́ mo máa ń fẹ́ràn láti sùn ní ọ̀sán, ṣùgbọ́n gbogbo ìgbà ko ni máa ń ráyè, àbí ní àǹfààní láti ṣẹ bẹ́ẹ̀.

Ó ti pẹ́ o, ó ti pẹ́. Gbogbo wa kọ́ ò ní, gbogbo wa kọ́ ò ní nǹkan tí a ń ṣe. Wọ́n máa ń kọ́ lé owó s'áré sókè s'áré sílẹ̀ láti pa owó láti jẹ́ ènìyàn. Kò wa sá kòkò mọ láti máa rírà wa, àmọ́ a máa ń bára wa sọ̀rọ̀ lóòrèkóòrè.

Ayeye ọjọ́ bí mi, hn, ó gún lé lórí. Ó de láti ṣe pẹ̀lú eeye tó ba wà lọ́wọ́ mi lásìkò yẹn. Tí n bá ní owó lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀, emi máa ń ṣe ayẹyẹ ńlá, ayẹyẹ ńlá máa ṣe, tí máa pa àwọn ọ̀rẹ́ mi wá, táa máa yọ, táa máa jó. Àmọ́ tí ó bá sowo lọ́wọ́ mi ní àsìkò náà, mi ò ní ṣe nǹkan kan.

Nǹkan ẹ̀yokan tí máa ń kọ́ko wọ̀, tí bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, máa wo bó ṣe múra, máa wo ìṣe sí ẹ, máa wo ìsọ̀rọ̀ sí ẹ, ìyẹn máa jẹ n kí fi mọ̀ pé okay o, oníbàárà yìí ó, kó ṣe tán láti rà àbí kó ṣe tán láti rà.

Mo máa ń dáná fúnra mi nílé. Iṣẹ́ tí mo dẹ́ ń ṣe náà, iṣẹ́ tó ní ṣe pẹ̀lú oúnjẹ ni. Nítorí ẹ̀, mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ilé olóúnjẹ. Mi ò kí ń lọ sí ilé olóúnjẹ rárárárá, àfi tí mò bá ráyè dáná àbí tára mi ò bá yá nìkan.

Mi ò ní ẹranko oṣin o, àmọ́ ọwu mi kì ní. Bo bá ní ẹran kini oṣin gan ewúrẹ́ ni màá ní. Nítorí pé ewúrẹ́ jẹ́ ẹranko tó ní, tó ṣe tà tó bá yá.

Èèyàn ní láti ṣe pẹ̀lú bí mo ṣe fẹ́ pẹ́ sí ní ìrìn-àjò náà. Tí ó bá jẹ́ pé nǹkan tí máa lò tó oṣù kan àbí ọ̀sẹ̀ kan, ó dẹ tu wa nílẹ̀ láti ṣe pẹ̀lú ibi tí mò ń lọ. Tí ó bá dé ibi tí, tí ó bá dé ibẹ̀ mi ò ní rí oúnjẹ, tí bá wù mí jẹ oúnjẹ ìbílẹ̀ mi, màá láti gbé oúnjẹ dání. Amọ tọ̀ ba e ké ibi tí máa dé bẹ́ẹ̀ mo máa rí oúnjẹ ìbílẹ̀ mi jẹ ẹẹ́, ẹ̀rù tí máa di kò ní pọ̀.

Ohun tí mo fẹ́ kọ́ ni nǹkan tí wọ́n máa ń pè ní cyber security. Which in, o jẹ́ nǹkan tó jẹ́ pé ó pàtàkì gan-an nínú ayé táwà ń sí. Ó dẹ̀ ṣe, ó dẹ̀ jẹ́ nǹkan to jẹ pé ó, ó máa mú owó wá torí pé òrèkóòrè làwọn èèyàn máa ń need àwọn tó máa ṣe.

Ó ní ìní láti ṣe pẹ̀lú nnkan tó bá ń ṣẹlẹ̀. Tí ó bá je pé èmi ni mo pe àwọn ọ̀rẹ́ mi wá, pé kan wá ká jọ́ ṣeré, mi ò ní bá wọn pín owó. Èmi fúnra mi ni máa ná owó. Àmọ́ ta wọ́n bá rò pé okay o, mo ti gbìyànjú tó. Jẹ́ ká wọn naa ràn mí lọ́wọ́ pẹ̀lú owó, màá gbà. Béẹ̀dẹ náà ni àwọn náà. To bá de je awom naà lo pé èmi náà pé a máa bọ̀ ó, àwọn náà na máa ná owó. Tí wọ́n bá dẹ̀rí pé à, ọ̀rẹ́ mi yóò ti gbìyànjú, jẹ́ kí n ran lọ́wọ́ pẹ̀lú owó díẹ̀, àwọn náà máa ń gbà. Bí a ṣe máa ń ṣe niyen.

À, mí máa ń jẹun ninu ọkọ̀ mi dáadáa, mo máa ń ṣe lóòrèkóòrè tí ń bá n kanjú jáde tí èbí dè ń pa mí. Mo máa ń jẹun ninu ọkọ̀ mi dáadáa, mo ṣe wo ọkọ̀, màá máa jẹun. Mò pé ko n se ǹkan tó da, àmọ́ to bá je pé ebí yen ń lùmí gan, mo lè rárá dáwọ́ dúró, kí wá bí kan dúró sí kí n jẹun. Àmọ́ àbí kí máa jẹ díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀ tí kò ní dí ìwà ọkọ̀, ti kò ní dí lọ́wọ́.

Rárá o, mi ò tí lè eeyàn kurò ní ibi iṣé ri, torí pé iṣẹ́ yìí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni, so mi ò tí lè anybody rí. Àmọ́ tí n bá rí ẹni tó bá wù wà tí ó yẹ kó wú, àbi tó bá ṣe nǹkan tí ó yẹ kó ṣe, ó di dandan kí n le. Àmọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí mi ò tí lè ẹni kankan kurò ní iṣe ri.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la fi ń kọjú ìṣòro níṣẹ́. Ó de láti ṣe pẹ̀lú irú ìṣòro tó bá jẹ́. To bá je pe iru pé irú ìṣòro tó dẹ́ pé àtọ̀dẹ mī ló ti wà, màá mọ bó ṣe máa ṣe. Àmọ́ tí mo bá rí pé irú ìṣòro tó dẹ́ pé boya àtọ̀dọ̀ nǹkan tí mò ń lò, ara irinṣẹ́ tí mò ń lò ló ti wà, màá mọ baa máa ṣe yen náà.